Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Èmi ò kí máa ń jẹ́ kí fóònù mi gbóná nígbà gbogbo, ṣùgbọ́n tí ó bá gbóná, mo máa cool e down. But mi ò kí máa ń jẹ́ kí fóònù mi kí ó gbóná, torí pé ó lè ba fóònù jẹ́.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Mi ò kí ń wọ ohun ọ̀ṣọ́ torí pé mi ò fi bẹ́ẹ̀ gbádùn ohun ọ̀ṣọ́ àti pé ìlú tí a wà, ìlú tí ó jẹ́ pé àwọn èèyàn fẹ́ràn ohun ọ̀ṣọ́ ni, so, mi ò fe ohun ọ̀ṣọ́

Ṣé o máa ń kọ́ nǹkan, ṣe o máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, ọ kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì nítorí pé ayé ìgbà tá a wà yìí n ṣìń, ayé Íńtánẹ́ẹ̀tì ni, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ló wà lórí Íńtánẹ́ẹ̀tì àbí àwọn nǹkan tí àwọn èèyàn ti ẹ mọ̀, àwọn ìròyìn àti àwọn, ẹm, ohun àtijọ́ tí a fi pamọ́ sórí Íńtánẹ́ẹ̀tì.

Ṣé o ní ètò láti fi iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Ẹ́n! Mi ò tí ì ṣe ètò kankan láti fẹ́ iṣẹ́ mi sí ìlú mìíràn ṣùgbọ́n mo ń gbìyànjú modẹ n wá ọ̀nà láti fẹ́ iṣẹ́ mi sí ìlú mìíràn nítorí pé ìlú tí mo wà níìsín yìí kò fi bẹ́ẹ̀ dára púpọ̀ jù.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Kò sí ìgbà tí èmi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ò kí ń pàdé láàárín ọ̀sẹ̀. A máa ń pàdé bí ẹ̀méjì àbí ẹ̀mẹ́ta láàárín ọ̀sẹ̀ torí pé àwa a máa ń ṣe iṣẹ́ pọ̀ ni. Though, ko se gbogbo àwọn ọ̀rẹ́ mi ni a jọ máa ń pàdé, àwọn kookan tí a níí ṣẹ́pọ̀ a jọ máa ń.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáradára. Àjọ wa ni àjọ jẹ́ àjọ múni adẹ̀jọ máa ń ṣe àwọn nǹkan kan. Àwọn aládùúgbò mi jẹ́ ẹni tí a máa ń ṣe ìpàdé lẹ́ẹ̀kọ̀ọ̀kan.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoojúmọ́? Mi ò kí ń ṣe ẹni tó máa ń fọ ọwọ́ ní gbogbo ìgbà, àbí bí àti mo bá fẹ́ jẹun ni mo máa ń fọ ọwọ́. Ìgbà mìíràn deni tí mo bá fẹ́ jẹun tí mi ò bá ṣe ọwọ́ mi ni mo fẹ́ fi jẹun, màá lo ṣíbí, màá fi fọ ọwọ́. Ṣùgbọ́n mi ò kí ń fọ ọwọ́ ní gbogbo ìgbà.

Ṣé o máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀? A, rárá mi ò kí ń ṣe ìwádìí àwọn alábáàṣiṣẹ́ pọ̀ mi nítorí pé gbogbo wa lajọ máa ń ṣiṣẹ́ pọ̀. Èmi kọ́ ni mo gba wọn sí ẹnu iṣẹ́. Àjọ máa ń ṣe àwọn iṣẹ́ wa ni. Àwọn ọ̀gá wa ló máa ń ṣe ìwádíí àwọn alábáàṣiṣẹ́ pọ̀ mi. Èmi ò sí ní ipò láti ṣe ìwádíí àwọn alábáàṣiṣẹ́ pọ̀.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí ọ̀ṣẹ̀? Ẹ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni a máa ń dojú kọ ní àsìkò ìparí ọ̀ṣẹ̀. Nítorí pé tí ọ̀ṣẹ̀ bá ti fẹ́ parí bẹ́ẹ̀, oríṣiríṣi àwọn nǹkan ni ó máa ń jáde, oríṣiríṣi iṣẹ́ àti pé iṣẹ́ máa ń pọ̀ síi. Ṣùgbọ́n pẹ̀lú ọgbọ́n ìmọ̀ àti òye, a máa ń kojú àwọn nǹkan yìí, adẹ̀ máa ń borí.

Báwoni ó ṣe máa ń ṣe irun rẹ? A máa ń gẹ irun ni. Irun bá ti pọ̀ jù lórí àge, gbogbo ìgbà ni a máa ń gẹ irun orí kó má baà pọ̀ jù, tó bá dé tí kún jù, ó máa máa yún èèyàn ni àbí kó máa fa nǹkan mi.

Ṣé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn jẹ? Ë! Kò ṣe ǹkan tí ó fi bẹ́ẹ̀ rọrùn ṣùgbọ́n kò sí bí ènìyàn ṣe máa ṣe tí ò ní dárí jí nítorí pé ẹni tí ò bá ti darí ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn jù, òun náà ò ní dárí jí ní ọ̀dọ̀ Ọlọ́run ṣó. Nítorí tí ènìyàn gbọ́dọ̀ darí ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn jẹ.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Àwọn ọ̀gá mi ní ẹnu ìṣẹ́ ló máa ń darí àwọn òṣìṣẹ́. Èmi kọ́ ni mo máa ń darí àwọn òṣìṣẹ́. Àwọn ọ̀gá mi tí ó jù mí lọ ni wọ́n máa ń darí àwọn òṣìṣẹ́. Àwọn ni wọ́n ní ipò àti agbára láti darí àwọn òṣìṣẹ́.

Báwo ni ènìyàn se máa ń gba ọ̀wọ́ àwọn ènìyàn, ní ọ̀dọ̀ tiwa àwọn àgbàlagbà ló máa ń na ọwọ́ kí àwọn ọmọdé tó gba ọwọ́. Àgbàlagbà ló máa kọ́kọ́ na ọwọ́ k'eyàn tó lè gba ọwọ́ lọ́wọ́ ènìyàn.

Nígbà wo ni o kẹ́hìn lọ sí ilé ìkàwé? A, ó ti pẹ́ tí mo ti lọ sí ilé ìkàwé gbẹ̀yìn. Mi ò rántí ọjọ́ tí mo ti lọ sí ilé ìkàwé gbẹ̀yìn. Ó ti ṣe díẹ̀ tí mo ti lọ sí ilé ìkàwé. Mi ò dẹ́, mo rò pé mo tún máa lọ sí ilé ìkàwé.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Mi ò kí ń má lọ sí ibi orin, nítorí pé mi ò kí ń ṣe ẹni tí ó like orin àti ìlù àti ijó bẹ́yẹn. So. Nítorí ìdí è yí mi ò kí ń má lọ sí ibi orin.

Ṣé o ní aṣọ wiwẹ́? Mi ò ní aṣọ wẹ́wẹ́. Mi ò tí ì ní aṣọ wẹ́wẹ́ rí, ìjẹ́ ni mi ò jẹ́ ní ẹru kankan rí. Wọn wá bí mo ṣe máa rí ẹyọ kan.

Ṣé o mọ bí a ti ń se oúnjẹ? Mi ò mọ̀ bí a ti ń se oúnjẹ. Mo sì ń kọ́ bí a ti ń se oúnjẹ ni. Mi ò mọ̀ bí a ti ń se oúnjẹ rárá, bẹ́ẹ̀ ni, mò ṣì ń gbèrò láti kọ́ bí a sé síbẹ̀síbẹ̀ sí.

Ṣé o máa ń rántí àlá rẹ? Mi ò kí ń rántí àlá mi o, rárá rárá mi ò tí ì kí ń máa ń rántí àwọn àlá mi rárá rárá rárá, mi ò mọ why tí mò fi máa ń rántí àwọn àlá mi rárárá. Mo dẹ̀ gbéro kí ń lè máa rántí wọn.

Èso wo ni o féràn jẹ ju? Kò sí èso kankan tí mo féràn láti jẹ, mo kan máa ń jẹ èso ni, gbogbo àwọn èso tí mo bá ti rí ni mo máa ń jẹ, àti àwọn tí owó mi bá ká ni mo máa ń rà ti mo máa n jẹ.